Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo jẹ́ èèyàn kan tí ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa tètè jẹun, sí n bájí. Mo lè jí ngbá mi kó jẹ́ pé, o lè tó a mo lè máa jẹun lówúrọ̀, àfi tí n bá ń jáde. Tí mo dé mọ̀ pé bí mo ṣe ń jáde yẹn, ibi tí mò ń lọ, màá pẹ́ kín tó padà sílé. Ṣùgbọ́n tí bá mọ̀ pé mi ò ní pẹ́ kín tó padà sílé, n máa ń fi ǹnkan sẹ́nu. Ǹnkan tí mo dè máa ń sábà jẹ tí n bá ń jáde láàárọ̀ ni búrẹ́dì. Mo lè máa jẹ jù awẹ kan lọ àbí awẹ méjì. Ó pọ̀ jù awẹ méjì máa dẹ̀ mú mi sí. Ntorí pé jíjàde tí mò ń jáde, mi ní fẹ́ kí n jẹ ǹnkan tí ó máa jẹ́ kí inú maa, inú mi máa dàrú lọ́nà. Fún ìdí yẹn, màá kọ́ rara jẹ awẹ búrẹ́dì kan a àbí awẹ búrẹ́dì méjì nǹkan tí máa ń jẹ tí bàá fẹ́. Ṣùgbọ́n tó bá mọ̀ pé mi ò jáde, tó kọ̀ wù mi kí n jẹun láàárọ̀, à mo lè jẹ ìrẹsì, mo lè jẹ iṣu, iṣu àtẹ́yìn, ìrẹsì ata tá, pẹ̀lú ẹran. Mo lè jẹ búrẹ́dì àtẹ́yìn náà, ṣùgbọ́n màá jẹ dáradára torí mo mọ̀ pé mi ò jáde. Bọ́rọ̀ mi ṣe rí nìyẹn. Mo lè jẹ́, mo lè mú ògì, ògì àbí nǹkan tá àwọn olóyinbo ń pè ní custard. Mo lè jẹ, ẹ́, àwọn ǹnkan tó máa ń pè ní cereal. Mo lè jẹ cornflakes. Àwọn ǹnkan tí mo máa ń sábà jẹ ní àárọ̀ ni ìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá jí láàárọ̀, ó lè jẹ, mo lè jẹ ewé. Mo lè jẹ ewé, àwọn ewé tó máa ń jẹ kára jí pépé. Ṣùgbọ́n àwọn yẹn mi ò lè ka kún oúnjẹ, mi ò lè ka ewé kún oúnjẹ àbí kí n mu àgbo. Àwọn ǹnkan tó wà fún ìlera ara nìyẹn. Àwọn ǹnkan tí màá ń sábà fi sẹ́nu láàárọ̀ kutu sí n bá jí. Kí ni mo tún lè jẹ? Okay, mo lè mú t--, tea, àbí kí n mu ohun mímu oní cócò, àbí kí n mu mílíìkì. Àwọn ǹkan tí màá ń fi sẹ́nu láàárọ̀ tí ń bá jí nìyẹn. Ìgbà mìíràn dè re, mo lè sá máa jẹ ǹnkan kan tí màá kọ́ máa wò. Ebi ò dè ní pa mí torí mi ò ń ṣè, mi n mi ò ń ṣè èèyàn tó jẹ́ pé tí ń bá jí láàárọ̀, oúnjẹ ni ó máa wà lọ́kàn mi láti jẹ. Ìgbà mìíràn náà wà tó yẹ́ pé mo lè jí láàárọ̀ báyìí tí mo bí mo bá ṣe ń lájú tí mo, tí mò ń bọ́lẹ̀ lórí ibùsùn mi tó yẹ́ pé, à, ebi a máa pa mí fò ó bí pé mi ò jẹun sùn lánàá. Ó máa ń ṣẹlẹ̀, ṣùgbọ́n irú àwọn yẹn, ẹ̀ kọ̀ọ̀kan, ẹ̀ kọ̀ọ̀kan nírú ẹ máa ń ṣẹlẹ̀ sí mi. Kì n ṣe gbogbo ìgbà ló máa ń ṣẹlẹ̀. E mo tún lè, mo tún máa, ìgbà mìíràn náà mo máa ń jẹ ẹ̀wà láàárọ̀. Ẹ̀wà àti dòdò tàbí ẹ̀wà àti búrẹ́dì tàbí ẹ̀wà àti gàrrí. Ìyẹn náà wà ń bẹ tí mo máa ń jẹ. Àbí kí n jẹ potato táwọn ará kan mọ̀ sí, táwọn ẹ̀yà Yorùbá kan mọ̀ sí kókò ń dùkú. À, mo tún máa ń jẹ, kí ni mo tún máa ń jẹ yẹn náà o? Mo sá máa ń jẹ oríṣìíríṣìí tó, tí ń bá jí láàárọ̀, bárabà ṣe. Ìgbà mì dè re, kí n máa parọ́ o. Ìgbà mì wà tó jẹ́ wípé mo lè jí láàárọ̀ kí n jẹ èbà. Ó ní ìgbà kan, mo ti, mo gbàwẹ̀ fún ọjọ́ mẹ́ta ní ọdún yẹn. Àwẹ̀ yẹn dè re kò gbami láyè láti jẹ àwọn oúnjẹ, àwọn oúnjẹ tó wù mí láti jẹ. Ìgbà tí ó wá di ọjọ́, àárọ̀ ọjọ́ kẹrin, iyán ni mo jẹ o e. Mo ti jí láti ìdájí gan-an, ìdájí ni mo jẹ iyán yẹn. Bí ago mẹ́fà àárọ̀, mo jẹ iyán àtọ̀bẹ iláàṣepọ̀. À, o ọ̀rọ̀ mi sá ni pé bára bá fi ṣe mí sí ni tí ń bá jí, ǹnkan tó bá wù mí, màá jẹ ẹ́. Mi ò ní oúnjẹ kan pàtó tí mo lè sọ pé àwọn oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ láàárọ̀. Ìgbà mì dè re mo lè jẹ èso, èso bí apple láàárọ̀ àbí grape. Àwọn ǹkan tí màá ń jẹ láàárọ̀ nìyẹn. Mo lè rò wípé ìdáhùn mi kúnjù náà ẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀.